Ẹ̀mi kì í sábà wọ fìlà, ẹ̀kọ̀kan ni mò máa ń wọ. Èrú ìgbà tí mò máa ń wọ fìlà ni tí ọrùn bá ti pọ̀ jù tó ta mi ní ara ni mò máa ń wọ fìlà kí ọrùn má bà pa mí ní à orí. Ìgbà tí mò máa ń wọ fìlà nìyẹn. Ẹ̀ yàtọ̀ sí ìyẹn mi kì í sábà wọ fìlà torí mi fẹ́ràn kí irun mi máa dàrú tí má tí yá dára torí tí máa wọ fìlà tí run mi bá dé tí kún gidi. Ẹ̀ ọ lè dàrú, fìlà lè dà irun rú, kó má jẹ́ kí ọ ó ṣe wò torí mo ti máa ń yá dáadáa tí ǹkan kan bá yẹ sé kan ọ lè dàrú. Ẹ̀ tí mà wọ fìlà ìgbà mi irun mi o kín kún àti pé bí mó ṣe sọ, tí ọrùn bá mú gidi gan, mo lè fẹ́ wọ fìlà kí ọrùn má bà pa mí. Ẹ̀ yàtọ̀ sí ìyẹn mi kì í wọ fìlà. Mi kì í fẹ́ wọ fìlà torí kò fi bẹ́ẹ̀ bá àwọn aṣọ tí mò baa máa wọ mú. Àwọn aṣọ tí mò de mà ń sábà wọ náà wọ́n kì ń bá fìlà mú. Yàtọ̀ sí àwọn fìlà tí ìbílẹ̀ tó jẹ àwọn aṣọ ìbílẹ̀ mó máa ń sábà wọ. Torí tí à fìlà o bá ti bá aṣọ ìbílẹ̀ mú mi ní wọ̀. Tó bá ti bá aṣọ ìbílẹ̀ mú nìkan ni mò máa wọ̀ bí àwọn fìlà ele tí ajá mò lè wọ̀ yẹn. Yàtọ̀ sì ìyẹn mi kì í wọ àwọn fìlà.